Bẹ́ẹ̀ni, mo ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ nítorí pé mò ń gbìyànjú tèmi, mò ń ṣe wọ́n tí mò lè ṣe. BGbogbo nǹkan tó dẹ̀ ni kí ń má ṣe ní ibi iṣẹ́, nípa agbára tí Ọlọ́run fi fún mi, mò ń ṣe, mò dẹ̀ ń ṣe dáadáa. Nígbà tí iṣẹ́ tí mò dẹ̀ ń ṣe tó tẹ́ àwọn tajọ ń ṣiṣẹ́, tó tẹ́ wọn lọ́rùn, bẹ́ẹ̀ni, wọ́n sì pọ̀n mí lé, wọ́n fi ọwọ́ wọ̀ mí. Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Nítorí gbogbo ìgbà náà kọ́ ni mo lè ní mo fẹ́ má a fi ẹ̀rọ ayélujára máa kọ nǹkan sílẹ̀. Mo lè fẹ́ gbà adírẹ́ẹ̀sì lọ́wọ́ ẹnì kan àbó fẹ́ sáré ẹ̀ṣọ́ nǹkan kan fún mi, màá mú kálàmù mi, màá sì kọ ọ̀rọ̀ náà àbí àlàyé náà sínú ìwé.

Bẹ́ẹ̀ni owó tí mò ń gbà ó dára tó, ṣùgbọ́n kò sí bí owó tí mò ń gbà bó ti lè dára tó tí mi ò ní fẹ́ pé kí wọ́n fi kún kó lè pọ̀ sí, nítorí gbogbo nǹkan náà ló ti wọ́n si, gbogbo nǹkan ló ti, ló ti yí padà tó nílò tó jẹ́ pé owó tó fi ra ilé àbí tàn ó ti, ó ti gbé pẹ́ẹ́lí ó ti ga sí i. Lóòótọ́ owó tí mò ń gbà ó dára, ṣùgbọ́n mo fẹ́ kó tún pọ̀ sí i.

Èmi jẹ́ ẹni tó máa ń tètè jí ní òwúrọ̀ nítorí wípé mo ti mú ara mi ṣètò, sì kò sí àkókò tí mo lè sun, n o tètè jí ní kùtùkùtù òwúrọ̀ torí gbogbo àwọn nǹkan tí n màá fẹ́ ṣe kí n tó jáde, mo màá gba àdúrà àárọ̀ mi, àdúrà, àkókò àdúrà àárọ̀ èmi kì í n fẹ́ pàdánù ẹ̀. Màá gba àdúrà, mo máa se oúnjẹ tí mo máa fẹ́ gbé dání tí mi ò bá jẹ ẹni tó sì ń jí ní òwúrọ̀ kùtùkùtù gbogbo àwọn nǹkan wọ̀nyí mi ò ní lè rí ṣẹ. Torí bẹ́ẹ̀, mo máa ń tètè jí ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ́rí nítorí bàbá bàbá mi o. Ó ní ọgbà oko tó tóbi. Nígbà táa kéré, ó máa ń kó àwa ọmọ ọmọ rẹ̀ lọ. Nígbà náà, ọkọ̀ wa ló máa ń kó lọ sí àgọ́ náà. Mo ti lọ sí Àgọ́rí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, nítori ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tí a máa fi ń ṣe ara wa ká tún lẹ́wà sí i. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́, pàápàá tí n bá ní òde tí mo fẹ́ lọ bí i òde onínáwó, bí i ìgbéyàwó àbí ọlọ́jọ́ ìbí, èmi máa ń ṣe ara mi lọ́ṣọ̀ọ́, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ kí n ba lè tún lẹ́wà sí i.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ní ọ̀rẹ́ tó jẹ́ pé orin kíkọ títí ẹ̀ òún fi ṣe iṣẹ́ ṣe ni. Ó máa ń lọ ń kọrin níbí àwọn onígbéyàwó, àwọn oníkòómọ, àwọn òní ọlọ́jọ́ bí. Wọ́n dẹ̀ máa ń fún un lówó. Àwọn tò máa ń bá gbé rin, tó jọ máa ń jáde, tó jọ máa ń kọrin. Iṣẹ́ tó lọ ṣe ní ọjọ́ yẹn ìkan nu wọn kò ráyè lọ. Ó dẹ̀ pè mí pé kí n bá òun lọ, kí n bá a ṣe nígbà tó jẹ́ wípé èmi náà mọ orin kọ. Akọrin ni mí. Mo sì lọ bá a ṣíṣe yẹn. Mi sì gba ǹkan kan. Mo bá ṣe iṣẹ́ yẹn lọ́fẹ́ ni.

Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi, torí tí n bá lálàá mo máa ń tètè dìde mo máa ń jì. Tí n bá dẹ̀ ti lè jí mo máa rántí pé mo lálà báyii. Tó bá dẹ̀ yẹ kí n gbàdúrà lé àlá yẹn kíá kíá bí mo ti jí yẹn, mo ma gbàdúrà lé àlá yẹn bí mo ti jí.

Oríṣíríṣì ni mo máa ń ṣe sí irun mi. Mo máa ń ṣe àdìmọ́lẹ̀, èyí tí à ń pè ní irun dídì. Mo sì máa ń ṣe kíkóná, èyí tí a máa ń fi òwú ṣe. A ń fi rọ́bà ṣe náà. Mo máa ń ṣe ìyẹn náà.

Mo máa ń ṣe ìdárayá nítorí pé ìdárayá ó dáa fún ara, ó dáa fún ìlera ara. Ìdárayá máa ń fún yàn ní okun ó sì máa ń fún yàn ní agbára. Mo máa ń ṣe ìdárayá tí ń bá jí lówurọ̀, mo máa na apá mi, màá na ẹsẹ̀ mi, màá fò dáadáa. Mo ń rìn kiri tí maa rìn kíkankíkankíkan kí ara mi kó le le dáadáa. Mo máa ń ṣe ìdárayá.